Kí jẹ́ ènìyàn tí ó má ń ṣètò kan jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ó dára kí o ṣètò ǹkan tí o bá fẹ́ ṣe kí o tó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n torí pé ṣíṣe ètò wọn máa jẹ́ kí ó rọ̀ ọ lọ́rùn láti ṣe. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kì í fi ara balẹ̀ múra sílẹ̀ fún ǹkan tí wọ́n bá fẹ́ ṣe kó tó di àsìkò náà tí wọ́n fẹ́ ṣe. Eleyi maa jẹ kí oun ti wọn ṣe ki o ma ṣe dáradára tó. Ẹ̀rọ mìíràn dẹ̀ lè ní ó dẹ́lẹ̀ wà kí ó jẹ́ wípé ó rọrùn fún un láti má a ṣèrú ǹkan báyìí ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń dára kí a tí ṣètò ohun tí a bá fẹ́ ṣe kó tó di àsìkò tí o máa ń ṣe. Ṣùgbọ́n nígbà mìíràn ó wà lọ́wọ́ iru ènìyàn tí ó bá jẹ́ ẹlòmíràn fẹ́ràn láti máa ṣe nǹkan pàápàá ní àsìkò tí wọ́n bá fẹ́ ṣe ṣùgbọ́n ẹlòmíràn fẹ́ràn láti wo ǹkan tí wọ́n fẹ́ ṣe kí ó lè ṣe tónítóní ní àsìkò tí o ba yẹ ko ṣe.

Ijo jijo je nkan ti o se pàtàkì ni àsìkò okan ni aye eda ṣùgbọ́n ní àwọn àsìkò kan tí a máa jó diẹ, ní àwọn àsìkò kan tí a ò kín jó. Ìgbà tí a sábà máa n jo ni àsìkò tí inú wa bá n dùn. Ijó jíjó dè tún ní oríṣiríṣi torí nkan tí ó bá ń ṣẹlẹ̀ ní àsìkò náà. Tí nkán tó bá ń ṣẹlẹ̀ sí ọ bá jẹ́ nkán tí ó jẹ́ ìdùnnú dá boya, o bí ọmọ, a bí o ra ọkọ̀ tuntun, a bí o ṣe nǹkan meremere nile ayé, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni a tún fẹ́ bá ẹ jó irú ijó báyìí tó jẹ́ ijó àyò àbí ijó ìdùnnú. Ọ̀pọ̀lọpọ̀ agbà ni àwọn èèyàn máa n ṣe àpèjẹ tí wọ́n á pe àwọn èèyàn wá sí ibi ìnáwó wọn láti wa bá wọn ṣe. Kò sí ẹni tí kò lè jó ṣùgbọ́n ó ní àwọn àsìkò kan tó jẹ́ pé even tí ọ bá fẹ́ jó wa ní láti jó ní àsìkò náà. Bí a ṣe n kọ ijó, ijó wà oríṣiríṣi ọ̀nà ni a lè gbá kọ ijó ní ayé ta wa nísìnyí. Ọ̀pọ̀lọpọ̀ àwòrán lálẹ́ wò ní orí ẹ̀rọ ayélujára láti fi kọ ijó. Ó de le jepe odẹ̀ tunri ẹni to je wipé tó bá ti rí ẹnìkan tí ó n jó ijó kan, ó ti mọ irú ijó náà látàrí pé ó tó wo ẹni náà pé ó n jó. A de tun je enikan ti o ma tètè mo ohun kan jura wa lo. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa wo èèyàn tí ó ń ṣe nǹkan tó de jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni a ó ti mọ̀ bí a ó ṣe ṣe irú nǹkan tí ẹni náà n ṣe. Ijó jíjó náà bó lọ bẹ́ẹ̀ torí wipé nǹkan tí o bá rí èèyàn tí ó ń ṣe tí ó dẹ̀ jó ijó náà dáradára tí iwọ́ná dẹ̀ fẹ́ràn láti jó, wà fẹ́ ṣe bí ó ṣe ṣẹ́ gelẹ̀. Ó de ní àwọn ijó mi tó jẹ́ ijó jẹ̀lẹ́ńkẹ́ tí ó jẹ́ wipé wà kàn máa mi sọ́tùn sóṣì ni tí kò lọ wàhalá púpọ̀ lọ láti jó. Oríṣiríṣi ọ̀nà ni a lè gbà jó. Kò dẹ̀ sí ẹni tí kò lè jó. Bí a bá dẹ̀ ṣe wùwà ni a se le kọ ijó. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn mìràn máa n lọ sí ilé ìwé fún láti lọ kọ ijó. Ó lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni kò kí n ràye láti ṣe eléyìí ṣùgbọ́n ó ní àwọn kan tó jẹ́ wípé wọ́n dìdí kọ iṣẹ́ ijó jíjó ni tí wọ́n dẹ̀ fi ṣe iṣẹ́ ṣe.

Nǹkan tó ṣe pàtàkì ni wípé kí o mọ irú èèyàn tí o fẹ́ bá sọ̀rọ̀ torí eléyìí máa fún ẹ ní, o máa fún ẹ ní òye irú nǹkan tí wà á ba ẹni náà sọ. Tó bá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípẹ́ tó bá fẹ́ bá ẹni tí ojú ẹ lọ sọ̀rọ̀, o ní bí wà á ṣe gbé ọ̀rọ̀ náà kalẹ̀. Tó bá dẹ̀ fẹ́ bá ẹni tí ojú lọ sọ̀rọ̀ o ní bí wà á ṣe gbé ọ̀rọ̀ náà kalẹ̀. Ṣùgbọ́n nígbà mìíràn, àwọn ọ̀rọ̀ tí a bá fẹ́ sọ kò nílò kí a wo ọjọ́ orí àbí ipò ẹni tí a bá fẹ́ bá sọ. Tó bá jẹ́ pé ìtàkùrọ̀sọ ọ̀rọ̀ ìgbésókè ni. Oríṣiríṣi ọ̀rọ̀ ni a lè bá ara wa sọ, ṣùgbọ́n a ní láti mọ irú èèyàn tí à ń bá sọ̀rọ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà eléyìí máa ń fa ìdíwọ́ láti fi ẹ̀mí, láti fi èrò ẹhàn tí ó bá jẹ́ pé ẹni tí o ń bá sọ̀rọ̀ ẹni tí ojú ẹ lọ ni. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá jẹ́ ẹni tí ìwọ jùlọ kò kì í fẹ́ bí ẹ ṣe ìdíwọ́ fún ẹ láti bá irú ẹni náà sọ̀rọ̀ bí ó bá ṣe wu ẹ. Ṣùgbọ́n a ti jẹ́ kí ó rọ̀ wá lọrún nípa pé oníkálukú ni ó ní ìgbàlààyè láti sọ ohun tí ó bá wà ní ọkàn rẹ̀. Ṣùgbọ́n ó dára kí a mọ̀ bí a ó ṣe gbé ọ̀rọ̀ kọ̀ọ̀kan kalẹ̀ fún ẹni kọ̀ọ̀kan tí a máa ń bá sọ kí a bọ̀wọ̀ fún ara wa. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn bí a bá ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ máa yí ìtumọ̀ tí ọ̀rọ̀ náà ni máa yí padà.